Nígbà tí àkókò ìparí iṣẹ́ bá súnmọ́lé, ohun tí mo kọ́kọ́ má a ń ṣe ni pé kí n fọkànbalẹ̀. Mi ò fẹ́ jẹ́ kí ìbànújẹ́ àti ìkánjú kó bá mi. Mo má a n pín iṣẹ́ mi sí kéékèèké kí n mọ ohun tó má a ṣáájú, ohun tó yẹ kí n kọ́kọ́ ṣe àti ohun tó yẹ kí n ṣe pàrí bí ó ṣe àkókò sì. Mo tún má a ń ṣètò àkókò mi dáadáa kí n mọ iye àkókò tí mo lè fi parí iṣẹ́ kọ̀ọ̀kan. Tó bá jẹ́ pé bóyá mo fẹ́ ṣiṣẹ́, ó yẹ kí n ṣiṣẹ́ bí mẹ́wàá kí ọjọ́ tó parí. Mo lè lo ọgbọ̀n ìṣẹ́jú lórí iṣẹ́ kan. Tó bá yẹ kó bóyá iṣẹ́ àkọ́kọ́ tó yẹ kí n ṣe, tó bá yẹ kó máa gba àkókò ju àwọn iyokú lọ, mo lè lo ọgbọ̀n ìṣẹ́jú méjì tàbí kí n lo wákàtí kan lórí ẹ̀. So báyìí ni mo ṣe má a ń ṣe. Mà á ṣàà wo iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ìjọ̀yen yẹn. Mà á pín ní àkókò, mà á pín onikaluku si àkókò tirẹ̀. Tó bá ti di àkókò, ìgbà mi mà á lo fóònù mi, mà á lo àláàmù tó wá lórí ẹ̀. Mà á ṣe tó fi jẹ́ wípé tí àláàmù bá ti dún, mà á ti mọ̀ wípé iṣẹ́ kan yìí ti parí níyẹ́n kí n lè fò si, kí n lè wà lórí iṣẹ́ kejì, iṣẹ́ kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà mi, mo má a fi fóònù mi sílẹ̀. Mi ò ní tẹ fóònù mi torí ìgbà mi jẹ kó tó bá ti ṣe, mà á tún máa tẹ fóònù papọ̀. Ṣùgbọ́n tó bá ti di àkókò yìí, mà á fojú sí iṣẹ́ tí mo fẹ́ ṣe ni mà á fi fóònù mi sílẹ̀ kí n lè dojú kọ iṣẹ́ náà dáadáa. Tí mo bá rí pé àkókò ti ń lọ ju bó ṣe yẹ lọ, mo má a ń bá àwọn tí tajo wà níbí iṣẹ́, mo máa ń bá wọn sọ̀rọ̀ bóyá ó yẹ kí n lo wákàtí mẹ́wàá lórí iṣẹ́ kan. Tí mo bá ti bá àwọn tajo ń ṣiṣẹ́ papọ̀, tí mo bá wọn sọ̀rọ̀, bóyá àwọn kan wà tẹ́kọ́, wọ́n mọ̀ nípa nǹkan tí mo fẹ́ ṣe, nǹkan tí ọ̀gá wa gbé fún mi tó fi ni pé kí n ṣe. Àwọn tó bá mọ̀ nípa rẹ̀, mà á ní kí wọn ṣàlàyé fún mi, mà á gbọ́ láti ìrírí wọn nípa nǹkan náà. Lẹ́yìn náà, mà á lo gbogbo èrò tí wọ́n ti sọ, ẹ̀mí náà máa tún wá, mà á dapọ̀ mọ́ ohun tí mo mọ̀ nípa nǹkan yìí náà, mà á fi ṣe iṣẹ́ náà. Báyìí, ó máa tún gbà mí ní àkókò tí mo bá ṣe báyìí. Ní ìparí, mo gbàgbọ́ pé sùúrù, ìṣètò àti ìfaradà ló ń jẹ́ kí n lè kọjú àkókò ìparí iṣẹ́ dáadáa. Ẹ ṣeun.

Nígbà tí mo bá fẹ́ rin ìrìnàjò, ohun tí mo kọ́kọ́ má a ṣe ni pé kí n kó ẹrù mi dáadáa, kí n ronú àwọn nǹkan tí mo fẹ́ lò kí n sì kó wọn dáadáa. Mi ò fẹ́ ṣe àkópọ̀ ní ìkánjú rárá, mi ò tie fẹ́ ran rárá kí n máa kó àkópọ̀ ní ìkánjú, kò, kò, kò bójú mu fún mi. Mo má a rí pé, mo má a rí pé mo kó ẹrù tó yẹ kí n kó ní àkókò. Mo má a ń rò nípa bí ibi tí mò ń lọ, iye ọjọ́ tí mo máa lò níbẹ̀ àti ohun tí mo, tí mo ní láti ṣe. Mo má a ń bèrè pẹ̀lú àwọn tó ṣe pàtàkì, bóyá aṣọ, màá kó aṣọ mi, màá kó bàtà mi. Mi kì í kó gbogbo bàtà mọ́lẹ̀, kó bàtà bóya bi méjì, tobaje pe ibi tí mò ń lọ tún dá sí, torí kí ẹrù máa ba pọ̀ jù. Màá kó bàtà díẹ̀, màá kó, màá mú cream mi tí ó fi ń pa ara, cream ìpara. Màá mú dání torí pé ómó obìnrin ni mí. Ìgbà mìíràn, màá mú paadi, paadi táa fi máa ń ṣe nǹkan oṣù máa, màá mú dání, màá mú ìfọyín, màá mú búrọ̀sì, oríṣiríṣi àwọn nǹkan tí mo ní, tí mo ní dì, màá kó wọn, màá kó sínú àpò mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Màá ṣe àyẹ̀wò wọn fínifíni. Mo tún máa ń dájú pé mo kó àwọn ohun iṣẹ́ mi pọ̀ bí kọ̀m̀pútà mi, ṣájà àti àwọn ìwé tí mo nílò, tí mo lè nílò. Torí wipé ibi tí mo bá ti, tí mo bá lọ, ibi tí mo bá lọ, mo lè fẹ́ rí, mo lè fẹ́ kọ̀nkọ̀n sílẹ̀ kí n ṣe àyẹ̀wò nǹkan àbí kí n kọ̀kan láti ṣe bí màá ṣe pín àkókò mi, bí màá ṣe lo àkókò mi. Nítorí náà ni ìwé ṣe, ṣe iye bí iye láti mú dání. Nígbà mi, mo má a ń ṣe àkójọ kéékèèké kí n lè ṣàlàyé, ṣàyẹ̀wò. Màá wo nǹkan tí mo ti kó, tí ó bá kó ya, mò ń jáde, mo ti kó lónìí, tí ó bá ti di alẹ́, màá tún yẹ̀wò gẹ́gẹ́ pé tí mo kó dáadáa. Màá ṣàyẹ̀wò ẹ pé ṣé nǹkan tí mo ti kó ṣé ó ti pé àbí ó ṣí tún kún àwọn nǹkan tí mo ní láti, tí mo nílò láti fi síbẹ̀. Ìyẹn máa ń ràn mí lọ́wọ́ láti má ṣe, láti má ṣe gbàgbé nǹkan kan ní kókó. Àkópọ̀ tó dá máa ń jẹ́ kí ìrìnàjò mí rọrùn, kí n ṣe ní ìtùnú lọ́kàn.

Bẹ́ẹ̀ni o, nígbà mí ẹ̀yìn má a ń ro mí, ó má a ń rọ mí gan, pàápàá jùlọ nígbà tí mo bá jókòó pẹ́ jù lórí tábìlì lórí tébù tàbí nígbà tí mo bá ń ṣiṣẹ́, tí mo bá ń ṣiṣẹ́ pẹ́ jù lórí kọ̀m̀pútà mi. Nígbà mí bóyá tí mo bá gbé nǹkan tó tóbi jù, tó tóbi jù agbára mi lọ tí mo wá tẹ èyìn mi, tí mo ti tẹ èyìn mi jù ó má a ń rọ mí náà, ó lè fọ̀ mí. Tàbí nígbà mí tí mo bá ti rí bẹ́ẹ̀, mà díde, mà díde mà rìn, mà rìn, mà rìn lọ síwájú lọ sẹ́yìn, mà rìn káàkiri ní gbogbo inú ilé mi, mà rìn káàkiri tàbí kí n wá ẹnìkan tó máa bá mi tẹ èyìn mi, máa bá mi tẹ̀, máa bá mi tẹ̀ tó fi má a tú, tí ó fi má a tí ó kò fi ní ro mí mọ́. Mo tún lè fi rọ́ọ̀bù ra torí kó má ba ro mí mọ́ náà. So mo tún ń gbìyànjú láti jókòó dáadáa torí ìgbà mí a máa ti ń sọ̀rọ̀ àwa ní, tí a bá ti jókòó sórí díẹ̀ tí a bá ṣẹ to bá ṣẹ pé à ń ṣiṣẹ́ a máa ń sọ̀rọ̀ náà táa ni a lè jókòó dáadáa tó máa yẹ kí ẹ̀yìn ó tẹ. Tí èèyàn bá tún ó máa dà pé èèyàn tó ń gbé ó ní bó ṣe má a rí ṣá, tí ẹ má sì fẹ́ ẹ tí èèyàn bá ti jókòó, tí ẹ má jókòó dáadáa. So nítorí náà mo máa ń gbìyànjú pé mo jókòó dáadáa tí mo bá ti rántí pé mi jókòó dáadáa mà tún, mà tún, mà tún gbìyànjú mo tún gbọ́ ara mi ṣe láti jókòó dáadáa. Kì í ṣẹlẹ̀ sí mi náà nígbà gbogbo, kì í ṣe ìgbà gbogbo ni ẹ̀yìn má a ń ó máa fọ̀ mí, kì í ṣe ìgbà gbogbo ló má a ń rọ mí. Ìgbà tí ohun kan báyìí bá ṣẹlẹ̀ náà ni, bóyá pé bá ìgbà mí tí mo bá ń jẹun dáadáa, bá ì mo bá gbàwẹ̀ léra léra, mo tún ń ṣiṣẹ́ ó máa yẹ kí ẹ̀yìn rọ̀ mí. Ìgbà mí, ìgbà mí tí mo bá ṣe nǹkan oṣù, tí mo bá ṣe nǹkan oṣù náà, ó máa jẹ́ ẹ̀yìn má a ń fọ̀ mí nígbà mí. Gbogbo ẹ̀yin mo gbọ́rọ̀, máa fọ̀rọ̀ gun, kì í ṣe gbogbo ìgbà náà tí èèyàn ba ti tọ́jú ara, tí ẹ má sì tọ́jú ara mi dáadáa. Ṣùgbọ́n tí àwọn nǹkan báyìí bá sì ṣẹlẹ̀ tí mo mọ̀ ní pé ara ń fẹ́ lò ó ń fẹ́ lò kí èèyàn tó ń tọ́jú kó tọ́jú ẹ síi, kí èèyàn tó ń fara kó gbọ́ ara rẹ̀, ara rẹ̀ kó fún un ìtọ́jú tó péye. Tí èèyàn bá ti ṣe èyí ara èèyàn má tún bọ̀ sípò padà.

Mi, ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ kò pẹ́ rára. Bo se le jẹ́ wípé mi ò kí lọ sí ilé oúnjẹ ní gbogbo ìgbà, nítorí pé mo fẹ́ran kí n jẹ oúnjẹ tí mo se lọ́wọ́ ara mi. Nítorí wípé mo lérò wípé gbogbo àwọn oúnjẹ tí à ń jẹ níta wọ̀nyí, àwọn nǹkan wà tó jẹ́ wípé wọn kì í ṣe dáadáa. Àwọn nǹkan wà tó jẹ́ wípé wọ́n fi ǹkan tí ó yẹ kí èèyàn máa jẹ ní gbogbo gbà sí. Àwọn mí de tun wà tí ó jẹ wípé bóyá ǹkan tí kò bá yàn lára mu ni wọ́n fi sínú oúnjẹ náà. Bo ṣe jẹ́ pé ǹkan yẹn dá, ṣùgbọ́n kò bá èèyàn lára mu tí èèyàn kò mọ pé wà nínú ẹ̀. Tí èèyàn bá jẹ́, kó má dàbí pé èèyàn jẹ àjẹlẹ́ ni. Ṣùgbọ́n nígbà mi mo sì máa ń ṣe, ìgbà tí mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn ni ìjẹta. Ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi, mo wá ya bí ilé oúnjẹ. Nítorí wípé níjọ́ yẹn mi ò jẹun láti àárọ̀. Mo palẹ̀mọ́ inú ilé mi, mo tún inú ilé mi ṣe torí mo túrafu. Mi ò kọ́ pẹ́ tí mo dé, mo wá tún ilé mi ṣe. Ìgbà tí mo tún ilé mi ṣe níjọ́ yẹn, mo wáni mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lọ sùn. Ìgbà tí mo wá lọ ni mo wá ya ilé oúnjẹ. Mo rà ìrẹsì tó dùn àti ọbẹ̀ pẹ̀lú chicken. Mo dẹ̀ tún ra ìtàn pé ní ice cream. Mo like ki máa rà ní ilé oúnjẹ gan ni. Óhun ni mo máa rà jù ní ilé oúnjẹ. Mo fẹ́ran kí n rà ju kí n rà oúnjẹ gangan lọ. Nítorí náà mo rà pẹ̀lú oúnjẹ tí mo rà, mo rà ice cream, mo dẹ̀ tún rà ìtàn pé ní meat pie, mo rà dáni. Nítorí èyí, ìjẹta ni ìgbà tí mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn, E ṣeun.